Bẹ́ẹ̀ni, mo máa ń gba àwọn ìmeelì àìwúlò gan. Gbogbo ọjọ́ ni àwọn ìmeelì tí kò wúlò máa ń wọlé sínú inbox mi. Àwọn kan jẹ́ advertisement láti ọ̀dọ̀ àwọn ilé iṣẹ́ tí mo ti forúkọ sílẹ̀. Àwọn mìíràn jẹ́ spam tí wọ́n fẹ́ tà nkankan tàbí wọ́n ń bèrè owó. Mo sábà máa ń delete wọn láìka wọn, ṣùgbọ́n ó máa ń bí mi nínú gan torí inbox mi máa ń kún. Ìgbà mìíràn, mo máa ń unsubscribe láti ọ̀dọ̀ àwọn tí ń fi ọ̀pọ̀lọpọ̀ ránṣẹ́ sí mi. Ó ti di nǹkan tí mo ní láti gba sílẹ̀. Kò sí ọ̀nà láti yẹra fún gbogbo rẹ̀, ṣùgbọ́n mo ń gbìyànjú láti wá àwọn tó ṣe pàtàkì nínú àwọn ìmrelì tí ń wọlé.

Mo máa ń fọ aṣọ ní ọ̀sẹ̀ kọ̀ọ̀kan, ìgbà púpọ̀ ní ọjọ́ Àbámẹ́ta tàbí Ìṣẹ́gun. Torí náà ni mo ti máa ń ní aṣọ tó pọ̀ tí ó lè tó mi títí di ìgbà náà tí mo máa fi fọ̀ wọ́n. Ṣùgbọ́n ìgbà mìíràn tí aṣọ bá ti dọ̀tí gan láàárin ọ̀sẹ̀, mo lè fọ̀ wọ́n kíákíá. Mo máa ń lo washing machine nígbà tí iná bá wà, ṣùgbọ́n tí iná kò bá sí, mo máa ń fi ọwọ́ fọ̀ wọ́n. Ó máa ń yọ mí lára gan, ṣùgbọ́n kò sí àǹfàní. Lẹ́yìn tí mo bá fọ́ wọ́n tán, mo máa ń gbé wọ́n kalẹ̀ lóòórùn kí wọ́n lè gbẹ. Ìgbà tí wọ́n bá ti gbẹ, mo máa tú wọ́n kí n tó fi pamọ́. Fífọ àṣọ jẹ́ iṣẹ́ tí ó ṣòrò díẹ̀, ṣùgbọ́n à gbọdọ̀ ṣe é.

Mo fẹ́ràn tea ju coffee lọ. Tea tútù pẹ̀lú súgà àti wàrà díẹ̀ ló má ń dùn jù fún mi. Mo ma ń mu tíì ní àárọ̀ kí ń lè fi bẹ̀rẹ̀ ọjọ́, ó sì ma ń gbẹ́ mi lọ́kàn. Coffee dùn náà, ṣùgbọ́n ó ma ń kọ́ mi jù, ó sì ma ń mú kí ọkàn mi má a sàárẹ̀. Nítorí náà, mo kàn mu coffee lẹ́ẹ̀kọ̀kan ni nígbà tí mo bá fẹ́ wà ní active mode tàbí tí mo bá fẹ́ ti ọrùn bá fẹ́ kọ́ mi lójú. Ní ọjọ́ àbámẹ́ta àti ìṣẹ́gun, mo ma ń mu tea díẹ̀ síi torí mo ní àkókò láti yọ ara mi. Ṣùgbọ́n lójojúmọ́, tea ni mo fẹ́ràn jù. Ó tútù, ó sì wúlò fún ìlera. Kò sí burú bí coffee tó lè kọrí ẹni bí ó bá pọ̀ jù.

Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi. Àwọn òbí mi ló sọ fún mi nígbà tí mo wà ní kékeré. Orúkọ mi ní ìtumọ̀ tó jinlẹ̀ tó sì wá láti ìtàn ìdílé wa. Wọ́n sọ pé wọ́n fún mi ní orúkọ náà, náà nítorí ohun pàtàkì kan tó ṣẹlẹ̀ nígbà tí wọ́n bí mi, tàbí torí ìrètí tí wọ́n ní fún ọjọ́ iwájú. Nínú àṣà Yorùbá, orúkọ ṣe pàtàkì, kì í ṣe lásán ni wọ́n máa ń pè ní orúkọ. Gbogbo orúkọ ní ìtumọ̀ àti ìdí tí ó fi wà. Mo ní ìgbéraga pẹ̀lú orúkọ mi torí ó jẹ́ apá kan ìdánimọ̀ mi, ó sì sọ nípa ibi tí mo ti wá. Ìgbà tí àwọn èèyàn bẹ̀rẹ̀ ìtumọ̀ rẹ̀, inú mi máa ń dùn láti ṣàlàyé fún wọn.

Mo máa ń ṣètò agogo ìjí mi sí ago márùn-ún tàbí márùn-ún atàbọ̀ ní àárọ̀. Ó jẹ́ kùtùkùtù ṣùgbọ́n mo nílò àkókò láti múra kí n lè jáde ní kùtùkùtù fún iṣẹ́. Ìgbà tí agogo náà bá dún, mo máa ń ṣàdédé títí di ago mẹ́fà tàbí mẹ́fà àbọ̀ torí orun máa ń dùn mọ́ mi gan-an. Ṣùgbọ́n mo máa ń gbìyànjú láti máa ṣàdédé púpọ̀ kí n má ba à pẹ́ sí iṣẹ́. Ni ọjọ́ ìsinmi, mi ò kí ń ṣètò àkókò ìjí, mo máa ń jẹ́ kí ara mi sùn títí tí mo bá fẹ́ jí. Agogo ìjí jẹ́ lifesaver torí láì rẹ̀ mo lè sùn dé ọ̀sán gan-an. Ṣùgbọ́n mo kórira rẹ̀ ní àárọ̀ nígbà tí orun bá ń dùn tí mo sì fẹ́ sùn sí.

Ìgbà mìíràn mo máa ń rántí àlà mi ṣùgbọ́n kì í ṣe nígbà gbogbo. Ko dá lórí bí àlà náà bá jẹ́ àlà rírin tó. Tí àlà náà bá jẹ́ tí ó yà mí lẹ́nu tàbí tí ó bá bà mí lẹ́rù, mo máa ń rántí rẹ̀ gan nígbà tí mo bá jí. Ṣùgbọ́n láìpẹ́ mo máa ń gbàgbé rẹ̀ bí mo bá ti bẹ̀rẹ̀ sí í ṣe nǹkan mìíràn. Àwọn àlà mìíràn ò ní ìtumọ̀ kankan, wọ́n jẹ́ àdàpọ̀ àwọn nǹkan lọ́san lásán. Mo ní àlà kan rí tí mo fò lò sójú ọ̀run, ó dùn gan. Nígbà tí mo bá là alá burú, mo máa ń gbàdúrà kí ó bá má ṣẹ. Àwọn àgbàlagbà máa ń sọ pé àlà ní ìfihàn kan ṣùgbọ́n èmi kan máa ń gbàgbé wọn kíákíá gan ni.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ lẹ́ẹ̀kọ̀kan. Nígbà tí ẹnìkan bá ní birthday àbí tí wọ́n bá promote ẹnìkan, tàbí nígbà ìsinmi bíi December, a máa ń ṣe celebration kékeré. A máa ń ra àkàrà òyìnbó, soft drinks àti àwọn small chops láti jẹ. Ìgbà mìíràn, company wa máa ń ṣe end of the year party fún gbogbo wa tí yóò ní oúnjẹ, music àti àwọn eré ìdárayá. Àwọn ìgbéjáde bẹ́ẹ̀ dára torí ó máa ń mú kí gbogbo wa yó àsi máa ń gbàgbé stress iṣẹ́ fún ìgbà díẹ̀. Ó tún jẹ́ àǹfààní láti mọ àwọn colleagues wa dáadáa si. Ṣùgbọ́n ìgbéjáde púpọ̀ jù kì í ṣẹlẹ̀ bó yá bí ìgbà méjì tàbí mẹ́ta lọ́dún. Ṣùgbọ́n tí ó bá ṣẹlẹ̀, gbogbo wa ló máa ń gbadùn rẹ̀.

Mo máa ń lo àwọn iṣẹ́ igbọnṣe bíi whatsapp Instagram àti facebook WhatsApp ni mo lò jù nítorí mo máa ń bá àwọn ọ̀rẹ́ mi àti àwọn ẹbí mi sọ̀rọ̀ lórí rẹ̀. A máa ń ní ṣe group chat a sì máa ń fi àwòrán àti fídíò ránṣẹ́ sí ara wa. Instagram náà dára fún wíran àwọn àwòrán àti fídíòsì tí àwọn èèyàn ń post. Mo tún máa ń lo Facebook láti ka ìròyìn àti láti wo àwọn post láti ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ àtijọ́. Twitter náà mo máa ń lò díẹ̀díẹ̀ láti mọ ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀ èdè. TikTok dùn láti wo àwọn fídíòsì tó ń panilẹ́rìn, ṣùgbọ́n ó máa ń gba àkókò púpọ̀. Mo máa ń gbìyànjú láti máa lo social media púpọ̀ torí ó máa ń fa àkókò lọ láìró tẹ́lẹ̀.

Mo ma n jẹ́ kí fóònù mi gbóná bí èmejì àbí èméta lọ́sẹ̀. Ó da lóri bí mo bá ṣe lò ó. Tí bátírì bá ti n kú bí 20% tàbí 30%, mo máa n wa ibi tí mo lè gbóná. Ní ibi iṣẹ́, mo máa n ní charger tí mo fi pamọ́ síbẹ̀. Mo máa n gbóná láàárín ọjọ́. Mo tí mo má ti mo bá wà ní ilé, mo máa n gbáná ní alẹ́ kí ó tó lè kún títí àárọ̀. Ṣùgbọ́n ìgbà mìíràn, NEPA máa n pa iná, mo sì máa n gbáná nítorí nígbà tí iná bá padà dé. Fóònù tí bátírí rẹ̀ ti di aláìlàgbára máa n nílò láti gbáná ní ìgbà púpọ̀, bóyá lẹ́ẹ̀mẹrin sí márùn lójoojúmọ́. Ó máa ń yọ̀ mi lára nígbà tí bátírì bá kú díẹ̀ tí iná kò sì sí, torí mo nílò fóònù mi fún gbogbo nǹkan.

Mo ní ètò ààbò kọ̀ǹpútà tí mo ti fi sórí laptop mi. Mo máa ń lo antivirus software láti dáàbò bo kọ̀ǹpútà mi lọ́wọ́ virus àti malware. Ó ṣe pàtàkì gan torí Internet kún fún àwọn nǹkan tó lè ba kọ̀ǹpútà jẹ́. Mo ma tún ṣe update software náà déédéé kí o lè dáàbò bo mi dáadáa. Ṣùgbọ́n ìgbà mìíràn, mo máa ń gbàgbé láti renew subscription rẹ̀ tí ó bá ti parí. Mo ma ń ṣọ́ra gan pẹ̀lú links tí mo bá ń click àti files tí mo bá ń download torí àwọn nǹkan wọ̀nyí lè mú virus wá. Password mi ná strong mo sì ń yí padà lẹ́ẹ̀kọ̀kan. Kò dára láti fi kọ̀ǹpútà sílẹ̀ láìní ààbò torí gbogbo work mi wà níbẹ̀.

Nígbà tí òjò bá ń rọ̀, mo má a ń dúró nílé tí mo bá lè ṣe bẹ́ẹ̀. Mo ma ń wo fíìmù, gbọ́ orin tàbí kí n sùn, torí òjò má ń mú kí ọrùn wà. Tí mo bá wà ní ibi iṣẹ́ tí òjò bá bẹ̀rẹ̀ sí í rọ̀, mo má ń dúró títí yóò fi dá kí n tó padà sílé. Ṣùgbọ́n tí mo bá ní nǹkan pàtàkì láti ṣe, mo má a ń mú àgbàrí tàbí raincoat lọ́wọ́ kí n lè jáde. Ìgbà mìíràn, òjò má ń yọ̀ mí lára, mo sì fẹ́ràn láti gbọ́ ìró rẹ̀ tí ó bá ń rọ̀ lórí òrùlé. Mo tún fẹ́ràn láti jẹ àkàrà tàbí gálà pẹ̀lú tíì gbígbóná nígbà òjò. Tí òjò bá pọ̀, ọ̀nà má ń kún fún omi, mo sì má ń wà nílé títí yóò fi bá lọ. Òjò dára súgbón ó lè korí ènìyàn pẹ̀lú.

Bẹ́ẹ̀ni, mo ní nọ́mbà orílẹ̀-èdè mi, mo ní NIN àti voters card. Mo gba NIN náà látọdún díẹ̀ sẹ́yìn nígbàtí wọ́n bẹ̀rẹ̀ sí fún registration. Ó ṣòro láti gbà á torí ìlà tí ó gùn ní registration center, ṣùgbọ́n mo parí rẹ̀. Voters card náà wúlò fún ìdìbò àti fún ìdánimọ̀ mìíràn. Mo tún ní international passport tí mo fi ń lọ sí òkèrè. Àwọn dọ́kúmẹ́ǹtì yìí ṣe pàtàkì gan, torí wọ́n jẹ́ ẹ̀rí pé mo jẹ́ ọmọ orílẹ̀ èdè Nàìjíríà. Ìgbà tí wọ́n bá béèrè fún identification, mo máa ń fi kan nínú wọn. Ó dára láti ní wọn kí a má ba à ní ìṣòro ní ọjọ́ iwájú.

Rárá o, mi ò n jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà. Iṣẹ́ mi kì í ṣe irú èyí tí mo máa ń pàdé àwọn customers lójoojúmọ́. Ṣùgbọ́n mo gbọ́ pé àwọn ẹni tó ń ṣe sales tàbí business development máa lọ jẹun pẹ̀lú àwọn oníbàárà láti sọ̀rọ̀ business. Tí èyí bá ṣẹlẹ̀ fún mi lẹ́ẹ̀kan, mo lè gbà á torí ó jẹ́ ànfàní láti mọ̀ wọ́n dáadáa si àti láti ṣe alábàápàdé. Èmi kan náà máa ń jẹ oúnjẹ ọ̀sán mi pẹ̀lú àwọn colleagues mi ní canteen ibi iṣẹ́ tàbí mo máa ra oúnjẹ kí n jẹ ẹ́ ní desk mi. Ìgbà mìíràn mo máa ń mú oúnjẹ láti ilé wá mo sì máa ń gbé e jáde láti jẹ ẹ́. Jíjẹ pẹ̀lú àwọn oníbàárà dára fún business ṣùgbọ́n kì í ṣe iṣẹ́ mi.

Ìgbà tí mo kẹ́yìn kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́, ní bí oṣù mẹ́fà sẹ́yìn, mo lọ sí training kan tí company wa ṣe ètò fún nípa software tuntun tí a máa lò. Ó ṣòro díẹ̀ ní ìbẹ̀rẹ̀ torí ọ̀pọ̀ nǹkan ni wọ́n kọ́ wa ní ọjọ́ kan ṣoṣo, ṣùgbọ́n mo gbìyànjú láti tẹ́tí sílẹ̀ dáadáa, mo sì kọ́ àwọn nǹkan important point sílẹ̀. Lẹ́yìn training náà, mo gbìyànjú láti practice nǹkan tí mo kọ́ títí tí mo fi mọ̀ ọ́ dáadáa. Báyìí tí mo tilẹ̀ lò software náà láìsí ìṣòro. Mo fẹ́ kọ́ ọ̀nà síi nípa data analysis àti digital marketing torí wọ́n wúlò fún iṣẹ́ mi. Kíkọ́ ẹ̀kọ́ tuntun ṣe pàtàkì kí ènìyàn máa ba à ṣubú sẹ́yìn ní career rẹ̀.

Nígbà tí ẹ̀rọ ayára bí àṣá mii bá ní ìṣòro mo ma ń gbìyànjú láti yanjú rẹ̀ fún ara mii ní àkókò. Mo máa ń pa ká kù, mo sì máa ń tàn padà láti wo bóyá yóò ṣiṣẹ́ dáadáa. Tí èyí kò bá yanjú ìṣòro náà, mo máa ń wá àbáyọ lórí Google tàbí YouTube láti wo bóyá ẹlòmíràn ti ní ìṣòro kan náà. Ìgbà púpọ̀, mo máa ń rí solution níbẹ̀. Ṣùgbọ́n tí ìṣòro náà bá burú jù, bíi pé phone screen fọ́ tàbí phone kò charge mọ́, mo máa ń mú lọ sí ọ̀dọ̀ àwọn tó máa ń tún ṣe. Àwọn ọmọ tó wà níbẹ̀ máa mọ ohun tí wọ́n máa ṣe sí i, ṣùgbọ́n wọ́n máa ń béèrè owó púpọ̀ gan. Ìgbà mìíràn, mo máa ń béèrè lọ́wọ́ àwọn ọ̀rẹ́ mi tó mọ̀ kí wọ́n ràn mí lọ́wọ́. Ìṣòro ẹ̀rọ ayára bí àṣá máa ń kọri eyin gan-an.

Bẹ́ẹ̀ni, mo máa ń gbìyànjú láti tẹ̀lé òfin ìyára ọkọ̀, ṣùgbọ́n kì í ṣe nígbà gbogbo. Tí mo bá wà ní expressway, mo máa ń ṣọ́ra láti má yára ju àlà tí wọ́n fẹ́ lọ. Ṣùgbọ́n ní Nàìjíríà, ọ̀pọ̀ àwọn àsìkò kì í ka òfin sí. Wọ́n máa ń wákọ̀ bí wọ́n bá ti fẹ́ ni. Àwọn ọkọ̀ bọ́ọ̀sì àti dánfó máa ń yára gan, wọ́n ò kí ń ka nǹkan ṣe. Mo máa ń ṣọ́ra torí àwọn VIO àti àwọn ọlọ́pàá máa ń dáyàn dúró ní ọ̀nà láti dá àwọn tó rú òfin mú. Tí wọ́n bá mú ẹ, o ní láti san fine tàbí gbá wàhálà. Nítorí náà, mo máa ń gbìyànjú láti wakọ̀ dáadáa kí n má ba à rí wàhálà. Ṣùgbọ́n ọ̀pọ̀ ènìyàn kì í tẹ̀lé òfin ìyára ní Nàìjíríà, kò bá ti í ṣe bẹ́ẹ̀.

Mo fẹ́ràn àkókò December jùlọ nínú àwọn ọdún. December ní ìsinmi, àríyá àti celebration. Gbogbo èyàn ma n yọ̀, a sì ma n lọ sí àwọn ówanbẹ. Àwọn ọ̀rẹ́ tó ti lọ sí ìlú mìíràn ma n padà wá sílé, a sì ma n rí ara wa. Ọjà ma n kún fún àwọn nǹkankan tuntun. Ìmọ́lẹ̀ àti decorations ma n wà níbi gbogbo. Christmas àti New Year ma n mú kí ọjọ́ dùn gan, ṣùgbọ́n owó ma n lọ púpọ̀ torí àríyá, oúnjẹ àti ẹ̀bùn tó pọ̀. Harmattan to n tutu náà o máa n wà ní December. Kò burú rárá ju oọ̀run tó ma n mú ní ìgbà mìíràn lọ. Àkókò yìí ma n yọ̀ mi lára gan, mo sì ma n retí rẹ̀ lọ́dọọdún. Ó jẹ́ àkókò tí ẹbí àti ọ̀rẹ́ ma n péjọ pọ̀

Yá, rárá mi ò kí n ṣe yoga. Mo ti gbọ́ pé ó dára fún ìlera àti láti mú kí ara ẹ ní balẹ̀, ṣùgbọ́n èmi kò tíì rí gbìyànjú lórí rẹ̀. Ó dàbí nǹkan tó nílò flexibility púpọ̀, mo sì kàn máa tí bí n ṣe. Àwọn èèyàn tí mo rí tó n ṣe lórí social media má n ṣe àwọn post tó ṣòro gan. Mo lè gbìyànjú rẹ̀ lọ́jọ́ kan bí mo bá ní àkókò àti tí mo bá rí ẹni tó lè kọ́ mi. Ṣùgbọ́n ní ìsinsìnyí mo kàn máa ń rìn tàbí ṣe exercise kékeré nílé. Mo gbọ́ pé yoga ṣe pàtàkì fún mental health, ó sì ran àwọn èèyàn lọ́wọ́ láti ní ìfọ̀kànbalẹ̀. Bóyá ní ọjọ́ iwájú màá bẹ̀rẹ̀ sí í ṣe, ṣùgbọ́n kì í ṣe báyìí.

Ni àṣálẹ́, lẹ́yìn tí mo bá ti dé ilé láti ibi iṣẹ́, mo máa ń wẹ̀ kí n tó yọ àárẹ̀ iṣẹ́ kúrò lára mi. Lẹ́yìn náà, mo má ń yọ aṣọ iṣẹ́, mo sì máa ń wọ aṣọ tó rọrùn. Mo máa ń jẹun tí mo bá tí ebi, mo sì máa ń sinmi díẹ̀. Ìgbà mìíràn, mo máa ń wo TV tàbí mo máa ń gún fóònù mi láti wo social media àti chat pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Tí mo bá ní nǹkan láti ṣe lórí kọ̀ǹpútà bíi àṣàyàn tuntun, mo máa ń ṣe é. Mo tún máa ń lọ sí ìta lẹ́ẹ̀kọ̀kan láti pàdé àwọn ọ̀rẹ́ mi tàbí láti ra nǹkan tí mo nílò. Tí àárẹ̀ bá mú mi gan, mo lè sùn díẹ̀ kí n tó jí ní alẹ́. Àṣálẹ́ jẹ́ àkókò tí mo máa ń yọ ara mi lẹ́yìn iṣẹ́ àárọ̀

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti jókòó lẹ́gbẹ̀ẹ́ fèrèsé nínú ọkọ̀ òfurufú. Mo fẹ́ràn láti wo ìta láti inú ọkọ̀ láti rí àwọsánmọ̀ àti ilẹ̀ tó wà ní ìsàlẹ̀. Ó máa ń wù mí gan pàápàá nígbà tí a bá ń gòkè tàbí tí a bá fẹ́ balẹ̀. Mo tún le fi orí mi lé fèrèsé náà láti sùn díẹ̀ bí ìrìnàjò bá pẹ́. Ṣùgbọ́n àwọn ẹni tó fẹ́ràn aisle seat máa ń sọ pé ó rọrùn láti dìde lọ sí toilet láì yọ àwọn èèyàn mìíràn lẹ́nu. Fún mi, window seat dára jùlọ torí view rẹ̀. Mo ti ṣẹ̀ṣẹ̀ fọ̀ lẹ́ẹ̀mejì tàbí mẹ́ta, kì í ṣe púpọ̀. Ṣùgbọ́n nígbà gbugba tí mo bá fọ̀, mo máa ń bèèrè fún window seat. Ó máa ń dùn mọ́ ni láti rí ọ̀run láti òkè bẹ́ẹ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọrin kẹ́lẹ́. Mo máa ń kọrin nígbà tí mo bá wà nìkan ní ilé, pàápàá nígbà tí mo bá ń wẹ̀ tàbí tí mo bá ń ṣe iṣẹ́ ilé. Ó máa ń yọ̀ mí lára, ó sì máa ń mú kí inú mi dùn. Ìgbà mìíràn, mo máa ń kọrin lọ́nà tí ó lágbára, mo sì máa ń jó pẹ̀lú rẹ̀. Ṣùgbọ́n tí àwọn èèyàn mìíràn bá wà ní ilé, mo máa ń dínkù ọhùn mi torí àbòsí. Àwọn aládùúgbò náà wọn, wọn lè gbọ́ mi tí mo bá ń kọrin kẹ́lẹ́ púpọ̀. Ṣùgbọ́n mo kàn máa ń gbádùn ara mi ni. Mi ò kí ń kọrin dáadáa gan, ṣùgbọ́n èyí kò burú torí èmi nìkan ni mo ń gbọ́ ara mi. Orin dára láti mú kí ènìyàn yọ̀ àti láti gbàgbé àwọn ìṣòro. Mo máa ń kọrin àwọn orin Afrobeat àti gospel tí mo fẹ́ràn.

Mo máa ń tọ́jú ara mi nípa wíwẹ̀ déédéé, jíjẹ ohun tó dára àti sísùn tó tó. Mo máa ń wẹ̀ lójoojúmọ́ lẹ́ẹ̀mejì ní ọjọ́ kan ní àárọ̀ àti alẹ́. Mo máa ń lo cream lára mi kí àwọn awọ ara mi máa ba gbé jáde. Mo sì máa ń gẹ irun mi déédéé. Mo ń gbìyànjú láti jẹ oúnjẹ àlàáfíà tí ó ní vitamins bíi ẹ̀fọ́, èso àti protein. Mo tún máa ń mu omi púpọ̀ lójoojúmọ́ torí ó wúlò fún ìlera. Ṣùgbọ́n nígbà mìíràn, mo máa ń jẹ junk food torí ó dùn, ṣùgbọ́n kò dára. Mo máa ń gbìyànjú láti sùn tó bí wákàtí méje sí mẹ́jọ lóru kí ara mi lè sinmi dáadáa. Mo kì í, mo máa ń lọ hospital déédéé fún àyàfi ara mi. Titọ́jú ara ẹni ṣe pàtàkì láti wà láàyè gígùn.

Rárá, mi ò kí ń mu oògùn lójojúmọ́. Mo kàn máa ń mu oògùn tí mo bá ṣàìsàn, bí i tí inú mi bá fàya tàbí tí orí bá ń fọ́ mi. Lẹ́yìn tí mo bá mu oògùn náà, títí tí ara mi yóò fi dá, mo máa ń dẹ́kun. Ṣùgbọ́n àwọn èèyàn mìíràn máa ń wà tó ń mu oògùn lójojúmọ́ torí wọ́n ní àìsàn kan tó pọndandan bí i high blood pressure tàbí diabetes. Mo gbọ́ pé àwọn irú èèyàn bẹ́ẹ̀ gbọ́dọ̀ mu oògùn wọn déédéé láì gbàgbé. Mo dúpẹ́ pé mi ò nílò láti mu oògùn lójojúmọ́, ṣùgbọ́n mo máa ń ṣọ́ra gan láti má ṣe ṣàìsàn. Tí àìsàn kan bá burú gan-an, mo máa ń lọ sí hospital láti wo dókítà kí wọ́n lè fún mi ní oògùn tó tọ́.

Ohun tó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́ ni ìgbà tí mo bá parí project kan dáadáa tàbí nígbà tí olórí mi bá yìn mí pé mo ṣiṣẹ́ dáadáa. Owó oṣù náà pẹ̀lú máa ń fún mi ní ìtara gan torí mo mọ̀ pé iṣẹ́ kátákìrí ni mo ní èrè. Nígbà tí mo bá kọ ǹkan tuntun tàbí tí mo bá rí pé mò ń dàgbàsókè nínú iṣẹ́ mi, inú mi máa ń dùn. Àwọn colleagues mi tó dára náà máa ń ràn mí lọ́wọ́ láti ní ìtara. A máa ń ti ara wa lẹ́yìn, ṣùgbọ́n ìgbà mìíràn iṣẹ́ máa ń kọrí mi, pàápàá nígbà tí ǹkan kò bá lọ dáadáa tàbí tí stress bá pọ̀. Àmọ́ mo máa ń rántí àwọn ìdí tí mo fi ń ṣiṣẹ́ láti ran ẹbí mi lọ́wọ́ àti láti ní ọjọ́ iwájú tó dára. Èyí máa ń fún mi ní agbára láti tẹ̀síwájú.

Àwọn ohun tí mo fẹ́ràn lórí písà ni pepperoni, sausage àti cheese púpọ̀. Mo fẹ́ràn písà tó ní ẹran torí ó má ń dùn gan. Mushroom àti ata dára pẹ̀lú. Ṣùgbọ́n mo kì í fẹ́ràn pineapple lórí písà rárá. Ó jọ àdàpọ̀ àjèjì fún mi. Ìgbà mìíràn mo má a ń ra ẹran písà tó ní ọ̀pọ̀lọpọ̀ ẹran oríṣiríṣi, ó má a ń yọ ẹnu mi gan. Mo tún fẹ́ràn barbecue chicken písà, ó ní ìtọ́wò tó yàtọ̀. Tí mo bá fẹ́ ǹkan tó tutu díẹ̀, mo lè ra veggie písà ṣùgbọ́n kì í ṣe èèyàn mi déédé. Cheese ni ohun pàtàkì jù, tó bá pọ̀ jù. Písà jẹ́ oúnjẹ tó dùn tí mo máa ń jẹ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi nígbà àríyá.

Nígbà èwe, kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù ni Mathematics torí mo fẹ́ràn láti yanjú àwọn ìṣòro àti láti ṣe ìṣirò. Ó má ń wù mí nígbà tí answer mi bá tọ́, mo sì má ń ní ìdùnnú. English Language náà kò burú torí mo fẹ́ràn kíkà àti kíkọ́. Ṣùgbọ́n àwọn kókó bí i Chemistry àti Physics ṣòro gan fún mi, wọ́n kì í dùn mọ́ mi rárá. Mo kórìíra Biology torí a máa ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ ǹkan sí lóde ọkọ. History àti Geography náà dà, wọ́n má ń sún mi ní ojú nígbà class. Kíni mo máa gbọ́dọ̀ yan kókó tí mo fẹ́ràn jù? Mathematics, English àti Economics ni. Àwọn kókó wọ̀nyí ṣe pàtàkì fún mi, wọ́n sì ràn mí lọ́wọ́ títí di òní yìí. Ìwé kì í rorùn sùgbón màthemátiiki je òkan tí mo máa gbádùn.

Wọ́n bí mi ní oṣù kẹfà, ìyẹn ni June. Mo jẹ́ ọmọ ìgbà òjò torí June wà láàárín àkókò òjò. Ìgbà náà ni òòrùn kì í mú púpọ̀, òjò sì máa ń rọ̀ déédé. Mo fẹ́ràn oṣù tí wọ́n bí mi torí ó wà láàárín ọdún, kò pẹ́ jù, kò sì jìnnà jù. Ọjọ́ ìbí mi máa ń wáyé nígbà tí school bá ti máa ń parí fún ọdún. Torí náà mo lè ṣe àríyá láì sí stress. Ìgbà mìíràn àwọn ọ̀rẹ́ mi tó lọ sí ìlú mìíràn máa ń fún mi ní nǹkan tí wọ́n bá padà wá, a sì máa ń ṣe celebrations papọ̀. June kiní ni àwọn ìsinmi ńlá máa ń bẹ̀rẹ̀ títí di December, ṣùgbọ́n ó dára fún mi. Mo gbádùn pé mo jẹ́ ọmọ June, ó ṣe àmì ìdánimọ̀ mi.

Rárá, mi kì í ṣe èèyàn tó máa ń jí ní kùtùkùtù rárá. Orun máa ń dùn mọ́ mi gan ní àárọ̀, mo sì máa ń fẹ́ sùn síi. Agogo ìjí mi máa ń dùn ní agogo márùn-ún àbọ̀, ṣùgbọ́n mo máa ń paà, àbí kí ń snooze ẹ̀ títí dí ago mẹ́fà tàbí mẹ́fà àbọ̀. Tí kò bá ṣe pé mo ní iṣẹ́, mo lè sùn dí ọ̀sán gan. Àwọn èèyàn tó máa ń jí ní ago márùn-ún tàbí mẹ́rin ni mo máa ń yánú sí bí wọ́n ṣe ń ṣe. Èmi gan, tí òrun kò bá tí ì bálẹ̀ tán, ara kò lè bá mi nú. Ní ọjọ́ Àbámẹ́ta, mo máa ń sùn títí dí àárọ̀ yóò fi fẹ́ dédé. Sùgbọ́n tórí iṣẹ́, mo fi agbára jí ní kùtùkùtù lójoojúmọ́, kì í ṣe pé mo fẹ́ ṣe. Orun jẹ́ ọ̀rẹ́ mi tó dára jùlọ ní àárọ̀.